Bí mo ṣe máà ń dojú kọ ìṣòro iṣẹ́, ó ní í ṣe pẹ̀lú irú ìṣòro tí ó jẹ́. Ṣé ìṣòro tí mo lè dá nìkan yanjú rẹ̀ ni tàbí ìṣòro tí mo máà nílò ìrànlọ́wọ́ àwọn ẹlòmíràn láti yanjú. Ṣé ìṣòro kékeré tàbí ìṣòro tí ó nípọn tí ó pọ̀. Lẹ́yìn rẹ̀, tí n bá ti mọ irú ìṣòro tí ó jẹ́ ni láti dojú kọọ́, pẹ̀lú agbára tí mo bá ní, tó bá jẹ́ ìṣòro tí èmi nìkan lè dáyanjú, màá ní láti gbé gbogbo rẹ̀ yẹ̀ wò láti lè mọ bí mo ṣe máa yanjú rẹ̀. Tó bá sì jẹ́ ìṣòro tí apá ọwọ́ tèmi nìkan ò le ká, mo máa ní láti bèèrè ìrànlọ́wọ́ tàbí kí n bèèrè ìmọ̀ràn láti ọwọ́ àwọn tó ti dojú kọ irú ìṣòro báyìí rí. Ìyẹn àwọn tí ó ti ṣiṣẹ́ yìí síwájú, kí èmi tó bẹ̀rẹ ma bèèrè ìmọ̀ràn àti ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn. Màá sì gbé àwọn ìmọ̀ràn yìí yẹ̀ wò. Mo lè bèèrè lọ́wọ́ ẹni méjì sí mẹ́ta tàbí mẹ́rin. Màá sì gbée yẹ̀wò eléyìí tí mo bá lérò wípé mo lè tẹ̀lé nínú rẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ ìṣòro tí èmi nìkan lè yanjú rẹ̀, kágbà wípé ìṣòro bíi ìṣòro owó tàbí ìṣòro tí ó nílò ìmọ̀ràn ìṣòro nípa bí a ṣe lè bá àwọn òṣìṣẹ́ ẹni lò. Tó bá jẹ́ irú àwọn wọ̀nyí ni tí mo lè dá nìkan yanjú, màá ní láti sinmi fún ìgbà díẹ̀, fi ronú dáadáa lóríi bí mo ṣe lè yanjú rẹ̀ lát'ọ̀dọ̀ tèmi. Tó bá jẹ́ ìṣòro owó ni, tó bá jẹ́ àti ya'wó tàbí láti bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹlòmíràn, màá gbé ìgbésẹ̀. Tó bá sì jẹ́ àwọn ìṣòro bíi eléyìí tí ó nílòo ọgbọ́n mìíràn bí i ká kàwé tàbí ká lọ sóríi Íńtánẹ́ẹ̀tì láti lè wá àtúnṣe sí i, mo lè lo onírúurú ọ̀nà wọ̀nyí. Nípa bẹ́ẹ̀, mo máa ní láti kọ́kọ́ mọ irú ìṣòro tí ó ń dojú kọ mí. Bó yá eléyìí tí apá t'èmi nìkan lè ká tàbí eléyìí tí mo máa nílò ìmọ̀ràn àti ìrànlọ́wọ́ ẹlòmíràn ni. Tó bá sì jẹ́ èyí tí apá mi nìkan lè ká, mo máa gbé ìgbésẹ̀ láti ọ̀dọ̀ tèmi. Tó bá sì jẹ́ eléyìí tí mo nílò ìrànlọ́wọ́ láti ọ̀dọ ẹlòmíràn, mo máa bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ bíi ẹni méjì sí mẹ́ta sí mẹ́rin. Màá sì gbé ìmọ̀ràn àti ìrànlọ́wọ́ yìí yẹ̀ wò kí n tó dojú kọ ìṣòro náà ní ibi iṣẹ́.

Rara o, mi ò ní irungbọ̀n, torí obìnrin ni mí, mi ò ní irungbọ̀n. Ọkùnrin ni ó máa ń sábà ní irungbọ̀n dáadáa, ó sì jẹ́ ǹkan ẹwà fún àwọn ọkùnrin. Ṣùgbọ́n irungbọ̀n náà, obìnrin máa ń ní irungbọ̀n nígbà mìíràn, tí ǹkan kan bá wà ní àgọ́ ara obìnrin. Ó ní àwọn ǹkan tí àwọn olóyìnbo ń pè ní bí hormonal imbalance tàbí àwọn àìsàn kékeké kan tí ó máa ń ṣẹlẹ̀ láàgo obìnrin tí ó lè jẹ́ kí obìnrin má ní irungbọ̀n tàbí irun tó pọ̀ lára, tí ó máa jẹ́ kí, ẹ lè máa jẹ́ kí ó dàbí ẹni wípé ǹkan tí ó ń jẹ́ obìnrin ní àgọ́ ara ènìyàn ó ń kéré sí èyí tí ó ń jẹ́ ti ọkùnrin, tí ó ń jẹ́ kí ọkùnrin jẹ́ ọkùnrin wá ń pọ̀ sí lára ènìyàn. E léèlé fa kí irungbà máa, irungbọ̀n máa wáyé kí ó wà ní àgbọ̀n obìnrin. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó rí, obìnrin ò kí ń ní irungbọ̀n. Nípa bẹ́ẹ̀ èmi kò ní irungbọ̀n kankan. Rárá àti ìminira, irungbọ̀n jẹ́ ǹkan tó bú ẹwà fún àwọn ọkùnrin. Tí àwọn ọkùnrin bá ní irungbọ̀n, ó máa ń dára dáadáa, ó sì máa mú wọn ní ẹwà sí. Ṣùgbọ́n kò ṣe ǹkan tó fi bẹ́ẹ̀ dára tàbí tó gbayì láwùjọ fún obìnrin láti ní. Obìnrin ò kín fi bẹ́ẹ̀, obìnrin ò kín fi bẹ́ẹ̀ ní irungbọ̀n. Àyàfi tí ó bá jẹ́ wípé àìsàn kékeré kan àbí ìkejì tàbí ǹkan kan ṣẹlẹ̀ ní àgọ́ ara obìnrin tí ó lè fa kí obìnrin ní irungbọ̀n ní àgbọ̀n wọn.